Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni òwúrọ̀. Òwúrọ̀ ni mo fẹ́ràn jù torí wípé òwúrọ̀ ni ọjọ́ tí ẹni máa ń ríre, òwúrọ̀ ni àsìkò àti ṣiṣẹ́ àti yára mọ́ṣẹ́. Ọjọ́ tí yóò bá sì dára gidi, òwúrọ̀ la ti máa ń mọ̀. Èyí ló fàá tí mo fi fẹ́ràn òwúrọ̀ jù nínú gbogbo àkókò tó wà nínú ọjọ́.

Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ọ̀yàyà àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rín, èyí sì máa ń jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé inú mi dùn púpọ̀ láti rí wọn. Inú ìtàwọn náà sì máa ń dùn láti rí mi. Àwọn náà sì lè kí mi padà pẹ̀lú ọ̀yàyà àti ẹ̀rín. Tí n bá ṣe kí ènìyàn pẹ̀lú ọ̀yàyà àti ẹ̀rín, inú àwa méjèèjì yóò jọ dùn, yóò sì jẹ́ kí kíki náà kó ní ìtumọ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud torí wípé orí cloud yìí ló dára jù láti fi fáìlì pamọ́ sí. Ibẹ̀ ló sì fún ènìyàn ní ìfọ̀kànbalẹ̀ wípé fáìlì olúwa rẹ̀ yóò wà níbẹ̀ títí láíláí tí kò sì ní sọnù. Tí n bá sọ fóònù mi nù tàbí tí n bá pàrọ̀ fóònù mi, ó máa rọrùn fún mi láti rí gbogbo àwọn fáìlì mi padà ní orí cloud.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ọ̀yààyà àti ọkàn tó ní ìfọ̀kànbalẹ̀ àti ẹ̀mí ìṣiṣẹ́ dáradára, ẹ̀mí ìṣiṣẹ́ takuntakun. Èyí ló sì máa ń jẹ́ kí àjọṣepọ̀ wa kó dánmọ́rán a sì máa ń tètè parí gbogbo iṣẹ́ wa torí wípé a máa ń fọwọ́sowọ́pọ̀ ṣiṣẹ́ ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Ojoojúmọ́ ni mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́ torí wípé tó bá di òpin ọ̀sẹ̀, olùkàlúkù yóò ṣe àlàyé gbogbo nǹkan tí ó ṣe ní ọ̀sẹ̀ náà, yóò sì ka gbogbo ìròyìn rẹ̀ fún àwọn alátajọ wà ní ibi iṣẹ́, yóò kà á níwájú gbogbo ènìyàn.

Ohun tí mo máa ń ṣe nígbà tí n bá dúró dè ń kan ni wípé mo máa ń sábà gbọ́ orin lórí fóònù mi pẹ̀lú ẹ̀rọ ìdákẹ́jẹ́, tàbí kí n máa wo fíìmù lórí fóònù mi, tàbí kí n máa chat, kí máa scroll through social media, kí n máa ka oríṣiríṣi ohun tó ń lọ, tàbí kí n máa wo oríṣiríṣi fídíò ní YouTube àbí TikTok.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ púpọ̀púpọ̀. Bàbá mi ló ti fi èyí kọ́ mi láti kékeré. Mo rántí wipé bàbá mi máa ń mú mi jáde lálalẹ́ lọ sí ẹ̀yìnkùlé wa tí a ó jókòó sí abẹ́ àwọn ìràwọ̀, táa ó sì máa wo àwọn ìràwọ̀ yìí. Ó sì máa ń sọ orúkọ àwọn ìràwọ̀ kọ̀ọ̀kan fún mi bí i digrace dipper àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo máa ń kojú ìdènà ọkọ̀ pẹ̀lú sùúrù àti ọkan akín. Mo máa ń farabalẹ̀, mo sì máa ń ro ọpọlọ mi kíákíá lórí bí wọn ó ṣe borí ìdènà ọkan náà. Mí ì gbọ̀n, mi ì bẹ̀rù, mo sì máa ń fọkàn balẹ̀ tí màá ṣọ ọkan girí. Torí ẹni tí kò bá bẹ̀rù ló lè wa mọ́tò tí yóò sì le ronú kíá lórí ọ̀na tí yóò gbà kojú ìdènà ọkọ̀

Bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá ni wípé mo máa ń lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti kà nípa oríṣiríṣi ọ̀nà tí èèyàn le gbà yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá tàbí kí n lọ sí orí YouTube kí n lọ wo oríṣiríṣi fídíò lórí bí a ṣe ń yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá tàbí kí n bèrè lọ́wọ́ AI bíi ChatGPT àbí Gemini.

Àwọn ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ọ̀yàyà, ìfarasisẹ́, ìyára dé ibi iṣẹ́, òótọ́ ṣíṣe, òṣìṣẹ́ tí kò ní máa ṣe ìmẹ́lẹ́, tí yóò sì máa ṣe iṣẹ́ rẹ̀ dédé, tí yóò sì máa ṣiṣẹ́ dáadáa pẹ̀lú àwọn yòókù, òṣìṣẹ́ tó níwà tútù, tó níwà pẹ̀lẹ́, tó sì jẹ́ ẹni jẹ́jẹ́ tí kì í ṣe oníjọ̀gbọ́n, tí yóò máa da ilé iṣẹ́ láàmú.

Bẹ́ẹ̀ni o, mo máa ń gba àwọn ìméèlì àìwúlò kódà lọ́pọ̀lọpọ̀. Mo sì ti ń wá oríṣiríṣi ọ̀nà tí mo lè gbà láti máa dín ìméèlì àìwúlò tí mò ń gbà kù. Mo ti ń unsubscribe kúrò nínú ọ̀pọ̀lọpọ̀ newsletter àti ọ̀pọ̀lọpọ̀ sáìtì tí mo ti fi ìméèlì mi sílẹ̀ tẹ́lẹ̀ ni mo ti lọ yọ ìméèlì mi kúrò kí wọ́n yé máa sẹ́ǹdì àwọn ìméèlì àìwúlò sí mi mọ́

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Kódà mo dìdí lọ kọ́ bí a ṣe máà ń ka àwòrán ilẹ̀ yìí ni. Èyí ló mú mi ní àǹfààní láti mọ̀ bí a ṣe ń ka gidi gan. N kò mọ̀ ǹkan tó kó sínú mi tí mo fi lọ kọ́ bí a ti ń ka àwòrán ilẹ̀ yìí ṣùgbọ́n n kẹ̀ṣẹ́ à mọ̀ pé ó wù mí láti mọ̀ bí a ti ń kọ́ àwòrán ilẹ̀, bí a ti ń ka.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka ìwé. Kódà oríṣiríṣi ìwé ni mo máa ń kà. Bóyá ìwé ẹ̀kọ́ ni o, bóyá ìwé eré ìdárayá ni o, bóyá ìwé ìtàn ni o, bóyá ìwé ìrírí ayé ni o, bóyá ìwé àtún ara ẹni ṣe ni o. Oríṣiríṣi ìwé kí ìwé tí n bá ti rí báyìí tí má fi lè dáwọ́ le, kíká ni màá kà má sì bẹ̀-- ri wípé mo ka tán.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Kódà aago mẹ́fà òwúrọ̀ ni mo ti máa ń jí ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Mo sì ti ṣe ètò agogo ìjí mi sí aago mẹ́fà yìí. Ọjọ́ tí mo bá fẹ́ tètè jí tí mo bá sùn gbàgbé, agogo ìjí mi yóò jí mi ní aago mẹ́fà yìí. So gbogbo ọ̀nà ni mo fi jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù.

Àwọn èrò mí fún iṣẹ ọjọ́ iwájú ni láti mú kí ilé iṣẹ́ mi kó gbòòrò si. Sọ́ọ̀bù ọyàn kan ṣoṣo ni mo ní báyìí ṣùgbọ́n mo dèrò láti ṣọ́ ọ̀dín méjì, mẹ́ta, mẹ́rìn, márùn-ún ju bẹ́ẹ̀ lọ tí yóò máa gbòòrò si. Kódà mo fẹ́ mú kúrò ni agbègbè tí mo wà yìí, mo fẹ́ mú iṣẹ́ mi yí ká gbogbo ìpínlẹ̀ Osun State.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Mo mọ bí a ti ń wẹ̀ gan-an nítorí wípé àti kékeré ni mo ti máa ń wẹ̀ ní odò tó wà ní àdúgbò wa. Àwọn ẹ̀gbọ́n mi ló kọ́ mi bí a ti ń wẹ̀ nínú odò yìí tí a bá ti lọ pọ́nmi nígbà táa wá kékeré. A máa ń wẹ̀, a sì máa ń ṣeré nínú odò yìí. Ibẹ̀ ni mo ti kọ́ bí a ṣe ń wẹ̀. Ìgbà tí mo sì dàgbà mo tún lọ kọ́ bí a ti ń wẹ̀ nínú swimming pool fúnra mi.

Bí mo sẹ máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ ní wípé mo máa ń gbé ojú mi sókè sí ọ̀run tí máa gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá mi kó fún mi ní okun àti agbára láti lè yanjú gbogbo iṣẹ́ tó wà níwájú mi. Tí bá sì ti gbàdúrà tan tí mo ka Bíbélì mi díẹ̀, Ọlọ́run máa ń gbàdúrà mi, yóò sì fún mi ní agbára àti okun tí ń ó fi kọjú iṣẹ́ tó wà níwájú mi tí ń sì máa ṣe iṣẹ́ náà lẹ́yọ̀ ọkọ̀ kan títí yóò fi tán.

Eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni mo fẹ́ràn jùlọ. Mo fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá yìí púpọ̀ púpọ̀ torí wipé ó jẹ́ eré ìdárayá tó nílò ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ó nílò ara pípé, ara ọ̀dọ́, ó nílò ọpọlọ, ó nílò agbára, ó nílò eré àtàwọn oríṣiríṣi nǹkan. Óun lo jẹ́ kí n fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá yìí púpọ̀ púpọ̀.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Mi lò ọwọ́ òsì. Gbogbo wa nínú ìdílé mi, ọwọ́ ọ̀tún ni gbogbo wa ń lò. Mi ò rò pé ẹnikẹ́ni wà nínú ìdílé mi àbí nínú ẹbí mi tí ó jẹ́ ọlọ́wọ́ òsì. Rárá o. Ọwọ́ ọ̀tún ni gbogbo wa máa ń lò. Mo sì mọ ọwọ́ ọ̀tún mi yí lò púpọ̀ púpọ̀ torí wípé òun ni mo fi máa ń ṣe gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe.

Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń ra ǹkan lẹ́nu jọ́ mẹ́ta yí ò. Mi i sábà lọ sí ọjà tàbí super market mo inú ilé mi ni mo máa ń wà tí màá sì ra gbogbo ǹkan tí n bá fẹ́ rà lórí Íńtánẹ́ẹ̀tì tí wọ́n ó sì wá ru gbogbo ǹkan tí mo bá rà bá mi nínú ilé mi. Owó delivery làṣán ni màá san. Èyí rọrùn fún mi púpọ̀ púpọ̀ ju kí n ṣẹṣẹ máa lọ sí ọjà àbi supermákẹ́ètì fúnra mi láti ra ohunkóhun tí n bá fẹ́.

Aṣọ tó bá rẹwà, aṣọ ìgbàlódé tó dára tó wuyì ni màá fẹ́ràn láti wọ̀. Mi wa mind iru fẹ aṣọ to ba jẹ o boya aṣọ ilẹ Yorùbá ni boya aṣọ òyìnbó ni tó bá sì à ti jẹ́ aṣọ tuntun tó sì jẹ́ aṣọ ìgbàlódé tó sì rẹwà tó wuyì lójú, máa fẹ́ràn àti máa wọ̀.

Orin ìgbàlódé bíi orin hip hop, rap, R&B, Fuji, Apala, Omele àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn orin yìí ni mo fẹ́ràn àti gbọ́. Orin tó bá ní àdùn létì tó sì dùn, bóyá èdè mí naá fi kọ́ ni, bóyá èdè mìíràn ni, tó bá ṣa ti dùn, tí bíìtì rẹ̀ sì wà catchy, màá fẹ́ràn àti gbọ́.

Ẹ̀ mi kò fẹ́ràn àwo kan jù kan lọ o lójú mi, gbogbo àwọ̀n dọ́gba ni o. Bó yá àwọ̀ dúdú ni, bó yá àwọ̀ funfun ni, bó yá àwọ̀ brown ni, gbogbo rẹ̀ dọ́gba lójú tèmi ni o. Ẹ̀mi ò fẹ́ràn àwọ̀ kan kan jù kan lọ, mi ò sì gbàgbọ́ wípé àwọ̀ kan ju àwọ̀ kan lọ. Bàkan náà dídọ́gba ni gbogbo àwọ̀ lójú tèmi mo sì fẹ́ràn wọn bàkan náà.

Rárá, n kò fi bẹ́ẹ̀ mọ̀ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe. Ẹ̀gbọ́n mi, ẹni tí wọ́n bí mi tẹ́lẹ̀ ló ní ẹ̀bùn yìí nínú gbogbo wa. Òun ló mọ bí wọ́n ṣe ń tún nǹkan ṣe dáadáa. Ẹ̀bùn yìí ló sisun déèdì tí ó fi lọ ṣe ẹ̀kọ́ electrical engineering ní Yunifásítì Obafemi Awolowo ní ìlú Ilé Ifẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Ọmọ Yorùbá ni mí, àṣà Yorùbá sì gba ká máa fi ata púpọ̀ sí oúnjẹ. Kódà, gbogbo àwọn ẹ̀yà yòókù nílẹ̀ Nàìjíríà lo máa ń kí Yorùbá fún ata jíjẹ. Gbogbo wọn náà máa ń bẹ̀rù àti jẹ oúnjẹ ilẹ̀ Yorùbá torí wípé ata máa ń pọ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn oúnjẹ tó ní ata púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà tó péye. Orúkọ ètò ààbò kọ̀ǹpútà mi ni Avast Antivirus. Mo fẹ́ràn Avast Antivirus nítorí pé ó ń dá ààbò tó péye po kọ̀ǹpútà mi, ó sì máa ń fún mi ní ìkìlọ tí ewu kéwú bá ti fẹ́ wu kọ̀ǹpútà mi, ó sì máa ń fún mi ní ọ̀nà àbáyọ̀ tí mo fi lè yọ kọ̀ǹpútà mi kúrò nínú ewu.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn pin oúnjẹ mi. Mo jẹ́ ẹnìkan tí kò láhun tó sì máa ń fẹ́ kí gbogbo àwọn tó wà ní àyíká mi kan máa bá mi jẹun. Mi ò fẹ́ràn kí n máa dá jẹun láàrín gbogbo ayé. Tí m bá sì fẹ́ jẹun tí àwọn tó wà láyíká mi ò rí oúnjẹ jẹ, màá pín oúnjẹ mi fún wọn tàbí kí n pe wọn kí wọ́n máa bá mi jẹun ká jọ jẹ pọ torí wípé mo gbàgbọ́ wípé àjọjẹ ló máa ń dùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Mo máa ń pe wọ́n lóòrèkóòrè kí n ṣe àyẹ̀wò wọn, kí n bèèrè àlàáfíà wọn, kí n sì bèèrè bóyá ìgbésí ayé wọn lọ n dédé àti bóyá mo lè ṣe ohun kan àbí méjì tí mo lè ṣe fún wọn. Èyí yiò mú kí wọ́n fẹ́ràn mi dáadáa tí wọ́n ó sì tún padà wá bá mi rajà torí wípé wọ́n mọ̀ wípé mo nífẹ̀ẹ́ wọn bí ọmọ ènìyàn kìí ṣe wípé owó wọn lásán ni mo fẹ́ gbà.

Ohun tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni wípé mo máa ń wẹ̀. Lẹ́yìn tí bá wẹ̀ tán tí mo fọ eyín mi tán, màá kó sí aṣọ ìwọ̀nsùn mi, ìyẹ́n night wear tàbí pyjamas mi. Lẹ́yìn èyí, màá wọlé lórí orúnkún mi, màá gbàdúrà sí Ọlọ́run mi, màá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore-ọ̀fẹ́ tó fún mi láti lè lo ọjọ́ náà tán. Màá sì tún tọrọ ìdáríjẹ́ṣẹ́, màá sì bèrè fún àbo rẹ̀ nínú gbogbo ewu tó wà lórú kí n lè jí láyọ̀ láàárọ̀ ọjọ́ kejì.

Ó ti tó bi ọdún méjì báyìí tí mo kẹ́yìn fò. Ìgbà náà tí mo kẹ́yìn fò ni ìgbà tí mo gùn ọkọ̀ òfurufú láti ìlú Èkó lọ sí Ìbàdàn. Ní ǹkan bíi ọdún méjì sẹ́yìn. Ìgbà yìí ni mo ti kẹ́yìn fò. Mi sì tò tí fò láti ìgbà náà. Kódà mi ò tí fojú kan ọkọ̀ òfurufú gan láti ìgbà náà mọ́

Bíi ọ̀sẹ̀ mẹ́fa kan sẹ́yìn báyìí ni mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́. Ìgbà náà ni mo gba iṣẹ́ tuntun kan tí mo sì kọ ìgbékalẹ̀ rẹ̀ torí wípé tí n bá ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́ tuntun, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti kọ ìgbékalẹ̀ iṣẹ́ náà kí n lè mọ bí wọn ó ṣe ṣe iṣẹ́ náà àti gbogbo nǹkan tí máa nílò àti bí iṣẹ́ náà yóò pàdé.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni pé tí mo bá jí ní òwúrọ̀, màá kọ́kọ́ gbàdúrà sí Ọlọ́run mi, màá dúpe lọ́wọ́ rẹ̀ fún oore-ọ̀fẹ́ tó fún mi láti jí sáyé fún ọjọ́ náà. Lẹ́yìn tí mo bá gbàdúrà tán, màá wá sáré lọ jọ́ọ̀gì díẹ̀ àbí kí n ṣe exercise díẹ̀ fun bíi ọgbọ̀n ìṣẹ́jú, kí n tó wá padà wá sílé, kí n wá wẹ̀, kí n bẹ̀rẹ̀ sí ní múra fún iṣẹ́

Bií mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni wípé mo máa ń lọ sí orí social media láti lọ powóo olówó iṣẹ́ àbí ọjà mi. Mo máa ń lọ sórí Instagram, Facebook, Twitter, WhatsApp, TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti lọ mú àwọn èrò tuntun wá. Torí wípé gbogbo ènìyàn ló fẹ́ máa wà ní social media láyé táa wà yìí. Ibẹ̀ sì l'eyan ti lè rí ọ̀pọ̀lọpọ̀ èrò tuntun.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe àtúnlo nǹkan púpọ̀púpọ̀. Mo jẹ́ ẹnìkan tó gbàgbọ́ nínú ká máa tún nǹkan lò. Kì í ṣe wípé tí a bá ti lo nǹkan lẹ́ẹ̀kan ká ju dànù. Ìwà lílo nǹkan lẹ́ẹ̀kan ká ju dànù yìí ò dá òun kó bá ayé ta wà yìí, ó sì wà lára nǹkan tó ń fa global warming. Èyí ló fà á tí èmi ṣe fẹ́ràn ká máa tún oríṣiríṣi nǹkan lò bí ike, bí i ṣíbí àti oríṣiríṣi àwọn nǹkan.

Ohun tí mo máa ń ṣe nígbà tí n bá sín ni wípé mo máa ń fi ọwọ́ bomú tàbí kí n fi handkerchief tàbí face towel tó wà ní ọwọ́ mi kí n fi bomú. Nítorí wípé sísín jẹ́ ìkan lára àwọn àìlera tó máa ń tètè rán ẹlòmíràn. Tí ènìyàn bá sì bù sín tí kò fọwọ́ bomú, sísín náà lè rán gbogbo àwọn tó wà ní àyíká àbí ẹgbẹ́ rẹ̀ kíá.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ yìí ló fi mí hàn gẹ́gẹ́ bí ọmọ ilé iṣẹ́ kan pàtó, tó sì fi ipò tí mo wà nínú ilé iṣẹ́ náà tó fihàn. Gbogbo ènìyàn tó bá fẹ́ bá mi dòwò pọ̀ tàbí tó bá fẹ́ mọ iṣẹ́ tí mò ń ṣe, káàdì yìí ni mo máa ń fún wọn kí wọ́n lè mọ irú iṣẹ́ tí mò ń ṣe kí wọ́n sì lè wá sí ilé iṣẹ́ wa láti wá bá wa dòwò.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi ò pọ̀ rárá. Ǹkan péréte ló wà n be wọ́n ṣi ju ìwọn bá change diẹ́ tó kù lọ́wọ́ mi. Káàdì ìdánimọ̀ mi gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, káàdì ìdánimọ̀ mi gẹ́gẹ́ bí awakọ̀, káàdì ìdìbò, passport bí mélòó kan ló bá tán o, kò sí ǹkan mí nínú àpò owó mi ju èyí lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Kódà mo máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ, mẹ́sàn-án mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ lọ́jọ́ mìíràn. Ọjọ́ mìíràn sì wà tí mo lè máa ṣe tó báyìí. Bóyá ọjọ́ tí mo bá ṣiṣẹ́ nílé, mo lè máa ṣiṣẹ́ ju bí wákàtí mẹ́rin márùn-ún lọ. Ṣùgbọ́n o ṣáàjì máa ń kọjá wákàtí tí mo fi máa ń ṣiṣẹ́. Kò sí ọjọ́ náà tí mo ṣiṣẹ́ tó kéré ju wákàtí lọ rárá.

Mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ọ̀nà tí kò ní sí ìrẹ́jẹ. Mo máa ń pin dọgba nítorí mi ò fẹ́ kí ẹnikẹ́ni yan ara wa jẹ. Mo sì jẹ́ ẹnikan tí kò fẹ́ ìrẹ́jẹ rárá. Ká ṣẹ́ṣẹ wá sọ pé láàárín àwọn ọ̀rẹ́ mi, èmi tí mi kò lè rẹ arata jẹ, n kò lè rẹ àwọn ọ̀rẹ́ mi jẹ náà rárá o. Mo máa ń pín owó dọ́gba dọ́gba láàárín wa ni.

Ojú ọjọ́ tí ó mọ́lẹ̀ rókóṣó, tí óorùn ran tí gbogbo rẹ̀ sì mọ́lẹ̀ dáradára ṣùgbọ́n tí kò gbóná jù, tó kàn mọ́ níwọ̀nba ni mo fẹ́ràn. Tí kò sí òjò tàbí à sánmọ́ dúdú ní ojú òfurufú rárá, tí gbogbo rẹ̀ mọ́lẹ̀ rókóṣó tó fine tó sì wùníyàn. Irú ojú ọjọ́ báyìí ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Àtàndá, èyí tó túmọ̀ sí “ẹni tí a bí láti tàn”. Orúkọ mi kan tún ni Bọ́láwálé, èyí tó túmọ̀ sí “ẹni tí ó bá ọlá wálé”. Orúkọ mi kan tún ni Benjamin, èyí tó túmọ̀ sí “ọwọ́ ọmọ”, “ọwọ́ ọ̀tún mi”.

Bẹ́ẹ̀ni, mo ti lọ ṣọdẹ rí. Nígbà tí mo sì máa ń lọ sí abúlé Abajẹṣà ní ìlú Iléṣà ni mo kẹ́yìn ṣọdẹ. Ibẹ̀ ni mo ti máa ń ṣọdẹ. Ẹ̀gbọ́n bàbá mi kan wà níbẹ̀ tó jẹ́ wípé ògbóntarìgì ọdẹ ni. Ọdẹ tó kójú òṣùwọ̀n tó sì mọ bá ṣe ń dẹ ọríṣiríṣi igbó. Àwọn ni wọ́n mú mi lọ ṣọdẹ ní alẹ́ ọjọ́ kan báyìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí etíkun. Mo fẹ́ràn láti máa rìn lórí iyẹ̀pẹ̀ etíkun kí n máa fi àwọn iyẹ̀pẹ̀ náà ṣeré torí àwọn iyẹ̀pẹ̀ náà ò rọ̀ ó sì tutù ó sì fine dáadáa. Kódà etíkun yìí, ìfẹ́ mi fún etíkun ó wà lára ìdí tí mo ti fẹ́ kúrò ní ìlú Òṣogbo tí mo wà yìí kí n kó lọ ìlú Èkó tó ní ọ̀pọ̀lọpọ̀ etíkun.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù. Mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù torí wípé ìpàdé lórí fóònù rọrùn púpọ̀ púpọ̀. Kò sì sí ibi tí èèyàn kò ti lè ṣé. Kò nílò kí ẹ̀yàn ṣẹ̀ṣẹ̀ máa wọ ọkọ̀ lọ síbi ìpàdé gẹ́gẹ́ bíi ti ìpàdé ojú ayé. Rárá o, o lè wà ní kọ́ńnà kan nínú yàrá rẹ kó máa ṣe ìpàdé orí fóònù.